Ìgbà méjì ni mo máa ń fọ ẹyin lojoojumo. Àárọ̀ tí n bá ti jí, mo máa ń fọ ẹnu bẹ́ẹ̀ sí kẹ̀dẹ̀ẹ̀rẹ̀ alẹ́ tí n bá ti fẹ́ wẹ̀wẹ̀ alẹ́ kin tó sùn mo máa ń fọ ẹnu náà. Ìgbà mìíràn ó lè ṣe ẹ̀ẹ̀kan, tó bá jẹ́ wípé mi ò tètè jí wẹ̀ ní àárọ̀ tó jẹ́ wípé ọwọ́ ọ̀sán sí ìrọ̀lẹ́ yẹn ni mo fẹ́ wẹ̀.

Kìí ṣe ìgbà gbogbo ni mo máa ń fi ipa sára. Ìgbà mìíràn mo máa ń para, ìgbà mìíràn mi ò dẹ́ kí n para. Tí ó bá jẹ́ pé mò ń lọ síbi iṣẹ́ tí bá ti wẹ̀, mo gbọ́dọ̀ para kí n tó lọ sí ibi iṣẹ́. But tó bá jẹ́ pé mi ò lọ síbi kankan, tó jẹ pé mo máa wà ní inú ilé láti aro dàlẹ̀, mi ò ní pa ara.

Oríṣiríṣi bàtà ni mo màá ń wọ. Ìgbà mìíràn ó lè jẹ́ slippers, ìgbà mìíràn ó lè jẹ́ kọ̀kọ̀ṣù, ìgbà mìíràn ó sì lè jẹ́ sneakers. Ó, ó níí ṣe pẹ̀lú ibi tí mo bá ń lọ àti àsìkò tí ó bá wọ̀ mí.

Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn àti máa ra ounje ní òpópónà. Ó ti kò mọ̀ mi lá kí máa ń jẹun kí máa ra jẹ. Mo nífẹ̀ẹ́ kí a máa dáná ní ilé mi kí n sì máa jẹ. Mi, mi fi bẹ́ẹ̀ ká, mi fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí ká máa ra ounjẹ jẹ sá. Mi kò, mi ò lè sọ́jú yẹn.

Bẹ́ẹ̀ni ojú mi dára, kò sí nǹkan kan tó ṣe ojú mi. Mo, mo lẹ́wà púpọ̀, mo sì dùn mí ní ọmọkùnrin. Ṣùgbọ́n Ṣùgbọ́n kín ní ìyá tí je o?

Oríṣiríṣi ètò ìdárayá ni mo máa ń ṣe. Ìgbà mìíràn mo máa ń gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, ìgbà mìíràn mo máa ń fẹ́ran àti wo fíìmù lórí fóònù mi, ìgbà mìíràn mo máa lọ wo bọ́ọ̀lù àgàgà ọjọ́ ìsinmi, ìgbà mìíràn kèdè sí re mo nífẹ́ kí n a máa sùn.

Ohun ìrẹ̀lẹ̀ ni mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ nítorí pé tí olùwàrẹ bá lo ohun líle, ó ṣe é ṣe kí wọ́n má bá ẹ ra nǹkan tí wọ́n fẹ́ rà, tàbí kí wọ́n bá ẹ rà, kan má sì padà wá mọ́. Tí ènìyàn bá fi ohun tutu bá àwọn oníbàárà rẹ̀ sọ̀rọ̀, ó ń fi ààyè sílẹ̀ fún, ẹm, ọ̀rẹ́ níní.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ tí mò ń wà. Mo fin ń ṣiṣẹ́. Nígbà mìíràn, mo ti máa fe n kó àwọn ẹbí mi lọ sí ibi tí ó bá wù wá láti lọ. Nítorí pé ọkọ̀ ni ní, ó ṣe ni láǹfààní ju ohun tí ó ṣe ni láǹfààní lọ.